Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà mí tó ọgbọ̀n ìṣẹ́jú, which is thirty minutes. Ṣùgbọ́n nígbà mìíràn, ó lè gbà mí ní wákàtí kan. Tí ìdìwò bá wà fún ọkọ̀ ní ọ̀nà tàbí tí mo bá tètè rí ọkọ̀ lọ sí ibi iṣẹ́, mo lè lo wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ. Ìdí nìyí tó fi jẹ́ wípé mo tètè máa ń kúrò ń ílé. Nìkan bí wákàtí kan tó di ago tó yẹ kí ń bẹ̀rẹ̀ iṣẹ́, màá ti kúrò ń ílé. So that tó bá jẹ́ pé mi ò tètè rí ọkọ̀, mi ní pẹ́ púpọ̀ láti dé ibi iṣẹ́. Ṣùgbọ́n a gún régé tí mo bá máa fi dé ibi iṣẹ́.